Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Alákọ̀kọ̀, kin to lè ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ó pín sí ìsọ̀rí. Alákọ̀kọ̀ ni pé tí fóònù mi, tí ẹ̀rọ ayárabíàṣá mi bá fi lè bàjẹ́, mini ẹ̀gbẹ́kẹ́lé mi ju pé kí n ra ìmí ìlò. Elékèjì ni pé tí n bá ti lè lo fóònù mi fún bíà bí ọdún mẹ́ta sí ọdún méjì, ó máa ti sú mi láti máa tẹ̀, máa tún máa gbero láti ra ẹ̀rọ ayárabíàṣá ìmí. Tí n bá tú rí i pé ó tú dí pé nǹkan ti ń ṣe tàbí pé kò yára bó ṣe ń yára tẹ́lẹ̀, máa tún mọ gbìmọ̀ láti ra ìmí. Tàbí tí n bá rò pé ilé tí mò ń lo ó ti ń dàgbà sí àwọn ilé tó ń jáde ń ta, iṣẹ́ orí rẹ̀ ti wá, iṣẹ́ orí rẹ̀ ò wá yára mọ́ bí i tí àwọn ilé tó wá ń ta, asiko ti tó láti ra ìmí fún mi nìyẹn.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ jẹ́ ìmọ̀, ìmọ̀ lórí ẹ̀rọ ayárabíàṣá, torí pé oríṣiríṣi ìmọ̀ ló kún bíbẹ̀. Ó ní àwọn ìmọ̀ kan tó jẹ́ púpọ̀ pámọ́ tó jẹ́ kí mo fẹ́ kọ́ tí mo lè mọ bá àwọn èèyàn ṣiṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tí máa ma ma gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn aláwọ̀ funfun tí èmi náà máa bá wọn ṣe kí wọ́n máa fún mi ní owó. Óún ni ìmọ̀ tuntun tó wù mí láti kọ́, torí pé kò sí iṣẹ́ tó dàbí àwọn iṣẹ́ ọ̀ún, ó rọrùn lọ́pọ̀lọ́pọ̀ fún mi tí n bá mọ̀, torí pé mo mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá díẹ̀, torí náà tí n bá fi lè kọ́ ọ sí, ó máa tú rán mi lọ́wọ́ dáradára lórí ìmọ̀ láti máa bá òyìnbó ṣí, láti máa bá àwọn èèyàn aláwọ̀ funfun ṣiṣẹ́ dáradára.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Kò s'áyè coffee níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ o. Àyàfi tí mo bá kàn wípé ki ń rí àsìkò kékeré ránpẹ́ kan, mo lè sáré lọ mú. Àmọ́ ní ibi iṣẹ́ o, kò sí àyè coffee torí pé tó bá ti dé ibi iṣẹ́, iṣẹ́ ti bẹ̀rẹ̀. Iyókù tún di ìrọ̀lẹ́, kò tó kúrò ní ibi bẹ́ẹ̀. Kò s'áyè coffee o. Kò ti è sí, kò sí. Lẹ́yìn pé kí won kan fun wá ní àsìkò péréte táa fi máa lọ sin elédùmarè wa ki a tó ṣetán gan, a ti sọ pé o yà o, ká padà sí ẹnu iṣẹ́ o. Kò s'áyè coffee ní ibi iṣẹ́ mi rááárá. Àyè ò pọ̀ fún àwọn ènìyàn. Kò s'áyè coffee ní ibi iṣẹ́

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Mo fẹ́ràn áti lọ sí etí òkun torí alákọ̀kọ̀ àwọn èèyàn gan máa pọ̀ níbi bẹ́ẹ̀ tó máa tún jẹ́ kó dún ko lárinrin fún èèyàn. Ẹlẹ́ẹ̀kejì, òòrùn ibẹ gan. Ó yàtọ̀ sí òòrùn tí ó wà ní inú ilé àbí ibi tí èèyàn tí ń ṣiṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ni atẹ́gùn tó ń fẹ́ lórí omi àti ilẹ̀ tó ń fẹ́. Mejìjà a mu papọ̀ sí inú ara èèyàn, ó tún jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Bí omi òkun gan ṣe ń ru lókè, bí omi gbóná ó tún máa ń jẹ́ kí ìdùnnú gan tún wà fún èèyàn torí pé bí omi òkun ṣe ń ru sí òkè, bó ṣe ń ru sí ilẹ̀, ìdùnnú gan ló máa ma jẹ́ fún èèyàn. Ẹlẹ́ẹ̀kẹrin ni wipé àwọn èèyàn tó tó ń ṣe eré ní orí, bí omi tí ń lọ òkè, bó ṣe ń lọ ilẹ̀, ó tún máa jẹ́ kí inú èèyàn máa dùn pé, "àáà kini yii ìrẹwà gan o, kíni yii ìdùn o". Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun torí àwọn nǹkan tí mo m'enu ba.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Owó náà ló wáa ń bẹ àti ago torí ìgbà mí tì bá fẹ́ kí irun fún ẹlẹ́dùúmare mi, mo máa ń gbàgbe ago sí àpò owó máa wà ń bẹ. Ìgbà mí tì bá dẹrà àwọn bí i nǹkan jíjẹ, mo lè ju sí àpò, tó bá jé pé nǹkan tó lè gba àpò mi ni, mo lè ju sí ibi bẹ. Owó náà ló máa n sábà máa ń pọ̀jù ní àpò mi, owó náà ló máa n sábà máa ń pọ̀ jù. Torí pé nǹkan tí wọ́n fi pè é ni àpò owó náà niyan àpọ̀ owó, àpọ̀ owó.

Ṣé o fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀? À, mo fẹ́ràn rẹ̀ torí pé atẹ́gùn tó máa ń bọ́kọ̀ wa tó lóyìnbó máa ń pè ní AC, air condition. Na, mi ì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀ torí pé ó máa ń fa kata sí mi ní imú. Mo wa fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ̀, àmọ́ tí eré bá táwẹ́ pé ibi tá ń lọ ó jìnnà ó jẹ́ ọ̀nà jínjìn, màá ṣí díẹ̀ àmọ́ mo fẹ́ràn láti máa ṣí torí pé ìgbà míì gan, màwá í pé inú ọkọ̀ gan-an lè mọrùn. Oríṣiríṣi àwọn òórùn torí eleyii tí òórùn bá ti pa, àwọn oorun kan máa jáde nínú rẹ̀. Tí n bá ti wá ṣí fèrèsé ọkọ̀, àwọn òórùn yóò jáde, òórùn mi ò tú wọ le tí gbogbo inú ọkọ̀ yóò sì mọrùn dáradára. Mo fẹ́ràn tí mo ń sí fèrèsé ọkọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá wọ inú ọkọ̀ mi àbí ọkọ̀ ẹlòmíì àbí ọkọ̀ ìrìnàjò.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, tì báa ti jí ní ọjọ́ ìbí mi, máa dupe fún olodúmàré. Eledúmàré tó tún jẹ́ wípé ó jékí ọjọ́ bí ì kó ṣojú mi tì báa ti dúpẹ́ tán. Màá, máa wá nínú àwọn fọ́tò mi tí mi ti ṣe, rárá tí mi ti ṣẹ, tí mi ti ṣe sí orí Facebook mi tí, mi sì ṣè máa dúpẹ́ sí ibẹ̀. Màá, máa ṣe é sí orí Facebook mi kí àwọn èèyàn lè mọ̀ pé mò ń ṣe ọjọ́ ìbí lónìí. Bí mo ṣe máa ń ṣe ọjọ́ ìbí tẹ̀mi nìyẹn. Mii ṣe é ní aláriwo, mi dẹ ṣe é ní onípápafùrú nítorí pé owó ni gbogbo ẹ̀ dálé lórí.

Ṣé o ní nọ́mbà oríle-èdè? Mò ní torí pé tí èèyàn ò bá ní gan, àwọn nǹkan kan wà tio jẹ wipé èèyàn olè rí se ní orílẹ̀-èdè mi. Bí àpẹẹrẹ, tí èèyàn bá fẹ́ ṣí báǹkì, ó máa níra láti ṣe àyàfi tí èèyàn bá ní. Tí èèyàn bá ti lè ní, báǹkì yẹn o lè ṣe é ṣe. Tàbí tí èèyàn bá fẹ́ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀, tí èèyàn bá ti lè ní, òun náà kì ní ko lè ṣe é ṣe. Torí náà ó wúlò lọ́pọ̀lọpọ̀ fún wa ní orílẹ̀-èdè wa láti ní nọ́mbà orílẹ̀-èdè. Àmọ́ kí èèyàn tó lè ní, èèyàn gbudọ̀ pé ọmọ-- èèyàn gbọdọ̀ ju-- kí èèyàn, kí èèyàn kó gbe, kí èèyàn fẹ́ ẹ wọ ogún, ogún o lé méjì ni won fi àyẹ̀ẹ́ sílẹ̀